Lérò rẹ báwo ni sísún ní kùtùkùtù ṣe rí? Ní kí èèyàn máa sún ní kùtùkùtù, ó jẹ́ ǹkan tí oorun rẹ̀ máa ń dùn ju kí èèyàn sún ní àṣálẹ́ lọ nítorí pé gbogbo wákàtí yóò tútù.

Sọ fún wa nípa ọjà ńlá tí o ti lọ rí. Ọjà ńlá tí mo lọ rí náà ni ọjà ògùnpa, nítorí kò sí ǹkan tí èèyàn wá dé bẹ̀ tí kò ní rí ṣe àwọn nǹkan nípa ẹ̀ṣọ́ ilé ni àbí àwọn ǹkan mìíràn. Oríṣiríṣi nǹkan ni ó wà ní ọjà náà.

Sọ fún wa nípa kíkọ ẹ̀kọ́ lórí fóònù tàbí kọ̀m̀pútà. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, kí ènìyàn máa kọ́ ǹkan lórí kọ̀m̀pútà òún tún jẹ́ ohun tí ó yára fún ènìyàn láti tètè máa mọ̀ ju kí èèyàn máa kọ́ ẹ̀kọ́ lórí fóònù lọ nítorí pé ó rọrùn gan.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo máa ń gbìyànjú láti ràn àwọn ènìyàn lọ́wọ́ nípa fífún wọn ní ohùn kan tàbí fífi owó ràn wọ́n ní ọwọ́. Àbí tí wọ́n bá sọ pé àwọn wà nínú ìṣòro kan, màá gbìyànjú láti rí pé tí miì bá lè ṣe, màá lè sọ fún ẹni tí yóò rán wọn lọ́wọ́.

Sọ fún wa, lọ́dọ̀ ta ni o ti kọ́ ṣẹ́ oúnjẹ? Mi ì lè fi bẹ́ẹ̀ rántí i ibi tí mo ti kọ́kọ́ ṣe oúnjẹ, ṣùgbọ́n mo mọ̀ pé ìlé e wa ni ó máa jẹ́. Mi ì ṣì ròpé oúnjẹ náà bóyá mo lè rántí i bí ó ṣe rí.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí ó wù mí láti kọ́, oun náà ni èdè Spanish àbí Portuguese. Mo fẹ́ràn èdè náà, àbí Japanese pẹ̀lú èdè Faransé. Mo fẹ́ràn èdè náà ó si wù mí láti kọ́.

Òwe wo ni o máa ń pa? Tkíìsì ni òtúmọ̀sìn, òwe tí mo máa pa. Ohun náà ni òwe, òkun ọ̀rẹ́ kì í rẹ́jà tán, ọ̀rọ̀ ni yóò dínkù. Èyí túmọ̀ sí pé tí o bá ní báàyàn sọ̀rẹ́ mọ́, ibi à ti ọ̀rọ̀ yín, ní ṣísọ ibẹ̀ ní ẹ̀ẹ́tí kọ́kọ́ mọ.

Ṣé o ní ẹran nílé? Sọ fún wa nípa rẹ̀. Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ajá ní ilé. Mo rántí ìgbà kan tí mò ń dáná tí ajá mi lọ gbé ẹja ẹnìkan wá fún mi. Mo tilẹ̀ rò pé kí ni ó ṣẹlẹ̀ ní ọjọ́ yìí.

Sọ fún wa nípa àwọn amọ̀, àwọn àmì tí ó wà lábẹ́ àti lórí lẹ́tà. Àmì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nínú èdè Yorùbá nítorí pé tí èèyàn o bá mọ àmì, wà á sì àwọn ọ̀rọ̀ pè tí o bá sí sí wọn pé ó ti túmọ̀ sí nǹkan mìíràn.

Kí ni o máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ohun tó máa fa ìtara náà ni wípé, bóyá ọ̀gá wa fún wa ní owó si àbí àwọn ènìyàn tí a jọ ń ṣiṣẹ́ kórìíyá wọn nípa ìsọwọ́ sí wọn. Ó yá, ó máa ń jẹ́ kí ìwúrí wà fún ẹmi náà láti síse.

Sọ fún wa nípa iṣu? Isu jẹ́ ọ̀kan lára àwọn oúnjẹ tí èèyàn máa ń jẹ, tí kò sì sí ọ̀nà tí èèyàn kò le fi ṣèé, èèyàn lè ṣe iṣu lásán, èèyàn lè ṣèé pẹ̀lú oúnjẹ mìíràn, èèyàn sì tún le fi isu gún iyán, èèyàn sì tún le fi isu ṣe àṣáró.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? A má ń gbọ́ èrò àwọn oníbàárà nípa ọ̀rọ̀ ọ wọn, àti pé nígbà mìíràn a ma ń gbọ́ nípa bí àwọn ènìyàn tí wọ́n sọ fún bí ó ṣe rí, bí ọjà a wa ṣe rí. Wọ́n ma ń sọ fún wa.

Ṣàlàyé bí o ṣe wá ìmọ̀ lórí ẹ̀rọ ayélujára, bí mo ṣe ń wá ìmọ̀ náà ni nípa kí ń máa tẹ̀ sórí ẹ̀rọ ayélujára pé kí ni nǹkan kan nípa ǹnkan kan yóò sì gbé wá fún mi maà sí kàa nípa rẹ̀.

Kí ni o máa ń ṣẹ nígbà tí òjò bá rọ̀? Ohun tí mo máa ń gbìyànjú láti ṣe náà ni pé, ìgbàmíràn máa ń sùn, ìgbà míràn màá sì màá gbán omi òjò náà wọlé nítorí pé yíò wúlò fún mi ní ìgbà mìíràn.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Tó bá jẹ́ pé mo ní, mo tan ẹ̀rọ tó mú inú ọkọ̀ tutù, kò sí ìdí tí mo fi fẹ́ tan fèrèsé ọkọ̀ mi, àti pé ó máa ń jẹ́ kí gbogbo ǹkan kó lọ dáadáa.

Sọ fún wa bí o ṣe ń dá èdè. Sọ fún wa bí o ṣe ń dá Yorùbá àti èdè mìíràn pọ̀ nínú ìránṣẹ. Dída Yorùbá àti èdè mìíràn pọ̀ jẹ́ ohun tí ó máa ń ṣaba sẹlẹsm gan nítorí pé a lè sọ Yorùbá láìsí èdè mìí.

Sọ fún wa nípa ìrìn-àjò tí o rántí láti ẹgbẹ́ ìgbà èwe. Ìrìn-àjò tí mo rántí náà ni ìgbà tí mo lọ. Báyì ní Kayọ̀ tí ó ṣe ọjọ́ ìbí, tí wọ́n wá gbé àwọn bèbí náà jáde. Ẹ̀rú bàmí ní ọjọ́ tí mò ń sọ yìí gídididi.

Lérò rẹ kín ni ìyàtọ̀ ìgbé ayé abúlé àti àti ìlú ńlá? Ìgbé ayé abúlé sì tún dùn nítorí pé ó máa ń jẹ nǹkan tí ó jẹ́ tuntun bí i àwọn ewébẹ̀. Ṣùgbọ́n ìlú ńlá jẹ́ ibi tí ó jọ pé èèyàn ti máa ń rí bí àwọn sì ń tẹ̀síwájú dáadáa nípa ètò ẹ̀rọ àti àwọn ǹkan mìíràn.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Oúnjẹ jíjẹ nínú ọkọ̀, ó jẹ́ ǹkan tí ó lè ṣẹlẹ̀, ṣùgbọ́n kì í ṣe pé ní gbogbo ìgbà ni. Jíjẹun nínú ọkọ̀ ó lè wáyé nípa wípé o fẹ́ jẹ oúnjẹ tí o jẹkù.

Ṣé o ní gíláàsì ọrùn? Gíláàsì ọrùn tí eeyan máa ń de sí ojú. Rárá mi ò ní gíláàsì oorùn. Ṣùgbọ́n nítorí pé mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn la ti máa lo gíláàsì. Ṣùgbọ́n ọpẹ́ ná ni fún oluwa náà tí o jẹ́ kó ri bẹ́ẹ̀.

Sọ fún wa nípa mímu àgbàlá, àgbàlá mọ́. Sọ fún wa nípa mímu àgbàlá mọ́. Ẹni tí ó ṣe ìgbà mímu kín lè fi í ṣe pàtàkì. Nkan ti won pe ni agbalamo ni.

Sọ fún wa nípa oúnjẹ ojú ọ̀nà tí o fẹ́ràn. Èmi ò ti lẹ̀ fẹ́ràn kí màá ra oúnjẹ jẹ. Ṣùgbọ́n mo fẹ́ràn àwọn ǹkan tí wọ́n máa ń fii fúláwà ṣe. Òun nìkan náà ni ǹkan tí mo lè sọpé mo màá ń rà dáadáa.

Báwo ni àgbegbe rẹ ṣe yípadà láti ìgbà tí o ti kéré? Agbègbè mi ti yípadà gan ní torí pé àwọn ile míràn wá, tójẹ pé wón ti ta wọn tí wọ́n ti tún wá tún kọ́ tí kò dà bí àwọn ìle abúlé mo. Agbègbè mi ti yípadà gan ni.

Sọ fún wa nípa èso tí ó wú ni, níbi èso tí ó wú nìyẹn ni èso ọsàn tí ó wú káàkiri. Mo fẹ́ran wọn gan an ni pé ó dára láti máa rí àti láti máa mú nigbá to bá wumi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Mo máa ń lọ sí ibi orin dáadáa, ṣùgbọ́n mi ò lè sọ́ pàtó pé ìgbà báyìí ni mo lọ kẹ́yìn, nítorí pé ibi orin ò jẹ́ nǹkan tí o ma ń dùn, tí wọ́n de tun pariwo gidi gan. Mo fẹ́ran rẹ̀.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Cloud gan-an oun lo dára jù láti máa fi nǹkan pamọ́ sí nítorí pé ó dára ayé rẹ pọ̀, ó sì tún fún èèyàn ní ìfìdí múlẹ̀ àti ìdánilójú pé nǹkan tí o bá fi sínú rẹ̀ pé ó wà ní pamọ́.

Sọ fún wa nípa páànù oòrùn. Páànù oòrùn jẹ́ ǹkan tí èèyàn fi máa ń bo orí àbí bo ǹkan tí èèyàn bá fẹ́ kí òjò kó pa àti kí oòrùn kó pa púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì máa ń lo páànù oòrùn.

Sọ fún wa bí àwọn aládùúgbò ṣe ń ràn ara wọn lọ́wọ́. Aládùúgbò ń ran ara wọn lọ́wọ́ nípa sísọ àwọn nǹkan tí kaluku ri bíi pé ó jẹ́ opportunity fún ẹlòmíràn láti, láti jẹ ìgbádùn.

Báwo ni rírà ohun ṣe rí tẹ́lẹ̀? Báwo ni ó ṣe rí nísìí? Rírà àwọn ǹkan kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èèyàn lè lọ sí ibi tí ó ti ń tàá kọ́ tó ra, ṣùgbọ́n nísìí ayé ti rọrùn nípa wípé oríṣiríṣi àwọn ènìyàn ní ó ń ta ǹkan tí ó sì máa ń jẹ́ pé òhun náà máa yá.

Sọ fún wa bí o ṣe ń rí láti padà sílé lẹ́yìn ìgbà pípẹ́. Ó jẹ́ ǹkan tí ó dára nítorí pé àwọn èèyàn yóò fún ọ ní ọ̀wọ̀ pé o sì ní ilé tẹ́lẹ̀ o ti wá padà dé.